Ṣé o fẹ́ran iṣẹ́ ìta gbangba? Èyí ni ìṣe tí wọ́n ń pè ní field work. Mo fẹ́ran ìṣe ìta gbangba lórí iṣẹ́ remote nítorí pé kíni iṣẹ́ remote jẹ́ iṣẹ́ tó jẹ́ pé o gba àsìkò púpọ̀, o sì ní network àti náà nílùú wa Nigeria sì ní network bẹ́ẹ̀ sílẹ̀ nínà gidi.

Báwo ni o ṣe máa ń ṣètò owó ọwọ́ iṣẹ́? À, mo máa ń ṣètò owó iṣẹ́ ni ní ìbẹ̀rẹ̀ oṣù, gbogbo ìbẹ̀rẹ̀ oṣù. À, a ṣe plan booni ise o ṣe lọ fún oṣù yìí, booni yio ṣe o lọ fún oṣù tí ń bọ̀. Boo ni a ṣe, ìbẹ̀rẹ̀ oṣù la máa ń ṣe plan náà ní gbogbo ìgbàkígbà.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Ah question eleyìí nígbà ti wọ́n bá bí mi ojú ṣì máa ń tì mí torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń jẹ èékánná mi ní pẹ̀lú eyín tí ó sì jẹ pé kò yẹ kó jẹ bẹ́ẹ̀ àgbàlagba ní mi Àwọn ọmọ kékeré gan ní ìsìnyi gan wọn o ki jẹ èékánná máa ojú nǹkan tí mo ṣe ń tì mí á mọ̀ kini mo fẹ́ ṣe ṣí, ah nǹkan tó ti mọ́ra ni.

Ṣé o máa ń fi ìdáàbòbò ọ̀hún ṣára? Àwọn ìdáàbòbò ọ̀rún wúlò púpọ̀ torí pé kí ni ọ̀rún ní Nàìjíríà, ó gbóná. Ní ìgbà tí eyan o ba sì máa da ìdáàbòbò ọ̀hún ṣára, ó gbára ní òrí bí òṣì ẹ́ kó rí, bí òṣì ẹ́ kọ jẹ bẹ. Àwọn ìdáàbòbò ọ̀rún ò sì jẹ́ ǹkan tí èèyàn ń kó pọ̀ ní Nàìjíríà.